Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara para sára. Mo máa ń lo ìpara dáradára nítorí pé ohun tó dára ni láti máa lò gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé ohun tí èèyàn lò ní ojoojúmọ́, tí ó sì jẹ́ wípé kò ṣe máa ní ni nítorí pé ìgbà tí ọyẹ́ bá mú kí èèyàn má para kò se ǹkan tó dára dáradára, ṣé ni gbogbo ara a gbẹ́, tí kò sì ni wu ẹni tí a máa funfun. Fún ìdí èyí, mo máa ń fi ǹkan para àti wípé ohun bí oríṣi bí mẹ́ta náà ni mo máa ń fi para nítorí kí ara mi kí ó lè dára, kí ó lè jọ̀lọ̀.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ńkan. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni tí àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn tí mo mọ̀ tí wọ́n jẹ́ bí olùbágbé mi tí wọ́n bá fẹ́ ṣe nǹkan, wọ́n máa ń fi mí ṣe kòkàrí àwọn nǹkan wọ̀nyí kí ohun gbogbo kí ó lè lọ ní ètò létò kí ó lè lọ bó ti yẹ. Nítorí pé wọ́n mọ agbára àti àkìtìyan tí mo máa ń fi sínú oun tí wọ́n bá gbé lé mi lọ́wọ́ láti bá wọn ṣe ètò rẹ̀ ní oríṣìíríṣìí. Fún, fún ìgbà oríṣìíríṣìí ni wọ́n máa ń fi mí sí nǹkan wọ̀nyí láti ṣe, láti bá wọn ṣe. Nítorí pé wọ́n mọ̀ wípé mo ma ètò ṣe lóríṣìíríṣìí tí á sì yọrí, tí a sì yọrí sí réré tí gbogbo nǹkan á lọ ní ìrọ̀wọ́ rọ̀sẹ̀. Fún àǹfàní wọn ni mo ṣe máa ń ṣe èyí àti wípé nítorí pé mo jẹ́ ọ̀rẹ́ gidi àti pé tí èmi fúnra mi máa ń ṣe nǹkan, mo máa fẹ́ràn láti ṣe ètò tí ó tọ́ àti tí ó sì yẹ.

Rárá o, mi ò kí ń na ara mi o. Kí ni mo fẹ́ má a na ara mi fún? Ni kò sí nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ tí máa fi má a na ara mi. Ni ìgbà mìíràn èèyàn má a ń ṣe nǹkan tó jẹ́ pé èèyàn á ṣe àṣìṣe tó jẹ́ wípé èèyàn má a kábàámọ̀. Ṣùgbọ́n kì í ṣe bí i pé kí èèyàn na ara rẹ̀, nítorí pé kò ṣeéṣe láti na ara ènìyàn. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó yẹ wípé èèyàn á ṣe tó jẹ́ pé á dùn èèyàn, á dàrú wípé kí èèyàn na ara èèyàn, ṣùgbọ́n èèyàn kò sí, kò sí bí èèyàn ṣe fẹ́ má a na ara rẹ̀. Fún ìdí èyí, mi ò kí ń na ara mi o.

Mo máa ń rí dáradára wípé ọjà mi dára nítorí wípé màá ṣe é ní ètò létò, màá ṣe é, màá ko wọn jọ. Mo máa ń jẹ́ kí wọ́n gba oríṣìíríṣìí ìpele kọjá bí i ìpele márùn. Èyí tó túmọ̀ ṣe wípé bí ti n bá rí àbùkù rẹ̀ ní ìpele kan, màá rí ní ìpele kejì. Bí mi ò bá rí ní ìpele kejì, màá rí ní ìpele kẹta. Tí mi ò bá rí ní ìpele kẹta, màá rí ní ìpele kẹrin títí tó máa fi dé ìkarun. Dandan ni kí n rí àwọn àbùkù tó bá wà níbẹ̀. Fún ìdí èyí, mo máa ń ṣe ìrídájú pé ọjà mi dára nítorí, ẹ́, ọgbọ́n tí mò ń lò náà òun ní o jẹ́ kí màá rí wípé òun ló máa ń fi gbogbo àwọn àbùkù rẹ wọ̀n tí màá sì ṣe kínì tí màá sì ṣe àtúnṣe kí ọjà náà kí ó lè dára fún títà fún àwọn oníbàárà mi nítorí pé mo ní ìgbàgbọ́ wípé tí ọjà mi bá dára, àwọn oníbàárà mi á padà tún wá láti wá bá mi dòwò pọ̀ àti wípé wọn a lè kéde ìyin rere náà wípé ọjà rẹ̀ dára láti máa rà. Wọn a lè mú àwọn olùbára tuntun lóríṣìíríṣìí ọ̀nà. Wọn a lè mú wọn wọlé kí wọ́n lè wá bá mi ra ọjà tí mò ń tà. Nítorí wípé mo ti ń fi, mo ti fi èyí ṣe àṣa àti ohun tí mo jogún bá lọ́wọ́ ọ̀gá tó kọ́ mi níṣẹ́ pé dandan, dandan ni kí ọjà mi kí ó dára kí ó sì jẹ́ ojú ní gbèsè.

Mo ní kọ̀mpútà tí à ń pè ní HP, èyí tí ó jẹ́ wípé, ẹ́, agbára tí ó fi ń gba ǹkan sí ara gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí ààyè tí ó ń lò tí ó fi ń gba ǹkan sí ara jẹ́ bí èyí tí àwọn olóyìibo pè ní sixteen gig. Èyí ni HP tí mò ń lò tí ó sì dára, tí ó dára tí ó yára bí àṣà. Ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí ǹkan ni mo máa ń ṣe lórí rẹ̀ bí àwòrán, bí oríṣìíríṣìí láti gbó orin, láti lọ sí orí àwọn ẹ̀ka ayélujára èyí tí àwọn olóyìibo pè ní social media tí mo sì máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán bí editing oríṣìíríṣìí ní orí rẹ̀. Mo ti ń lò ó fún ọ̀pọ̀ ìgbà, tí gẹ́gẹ́ bí ọdún díẹ̀ sẹ́yìn ni mo ti ń lò ó. Ṣùgbọ́n mò ń pinnu tí mo sì ń rí owó jọ láti pé mo rí i dájú pé mo tú lọ ra èyí tó tún ga ju díẹ̀ lọ. Èyí tí àwọn olóyìibo ń pè ní upgrading. Màá lọ dá iyẹn padà tí màá sì fi owó síi láti gbé ilé tí ó tún yára bí àṣà jù òun lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí pé tí wọ́n bá ti ṣiṣẹ́ tó wù mí ní orí, ó máa ń jẹ́ kí n fún wọn ní owó àfikún. Ẹ̀ mọ̀ wípé gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ wípé “inú dídùn, òun báyìí ló máa ń mú orí yá”. Tí wọ́n bá ti ṣe iṣẹ́ mi bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ, àá kí ló dé? Mo máa ń fún wọn ní owó láti ríi wípé mo fi tù wọ́n lójú tí mo sì fi ṣe kíni tí mo fi yẹ́ wọn sí wípé “à, ẹ ṣiṣẹ́ takuntakun”. Èyí máa ń jẹ́ kí wọ́n tún fi ara ṣiṣẹ́ nítorí pé wọ́n ti mọrú àwọn, wọ́n ti mọrú Ọ̀gá tí wọ́n ní wípé “bí a bá ṣe ṣiṣẹ́ rẹ̀ dáradára sí ni yóò ṣe fún wa ní owó sí”. Èyí jẹ́ ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fún wọn lówó wípé bí wọ́n ti ẹ̀ bá mi ṣiṣẹ́ nítorí pé mo mọ̀ wípé òṣìṣẹ́ dáradára ni wọ́n, tí orí mi sì máa wú sí wọn. Èyí ti jẹ́ àṣà àti ìṣe mi fún ọliwoǹgbà díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe, pàápàá jùlọ àwọn nǹkan bí ohun èlò tí a ń lò nílé, àwọn bí fáànù yìí tí ń fe afẹ́fẹ́, àwọn bí rédíò tí ó bá bàjẹ́. Mo ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n nípa rẹ̀ tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà tí ó bá bà tí àwọn nǹkan yìí bá bàjẹ́ ni ó kì ń nílò láti gbé wọn lọ sí ilé àwọn tó ń ṣe gangan gan, tí ó jẹ́ wípé èmi ni màá fi ọgbọ́n àti ìmọ̀ mi tí màá fi sáré tún wọn ṣe. A máa ń rí i ní ọ̀pọ̀ ìgbà tí ó jẹ́ wípé àwọn ará ilé mi tàbí àwọn tó súnmọ́ mi ti mọ̀ mí mọ́ yìí tí ó jẹ́ wípé tí tìti odọ̀wọ́n náà bá tún rí bẹ́ẹ̀ tí mo tún máa bá wọn tún un ṣe. Mo máa bá wọn tún ṣe dáradára tí ó jẹ́ wípé màá tún tí màá sì ṣe tí a sì yọrí. Ìgbà ní wọ́n máa ń fún mi ní owó wípé, à, ó máa ṣe ètò bá wa ṣe ṣùgbọ́n owó yìí ò kí n tó owó tí ó yẹ kí wọ́n fi ṣe. Ṣùgbọ́n èmi náà wò wípé, à, wípé àjọ wa ni wípé màá bá wọn tún ṣe tí màá sì bá wọn ṣe tí a sì dára ju ìgbà mìíràn ju èyí tí wọ́n á gbé lọ síta gan tí wọ́n á lọ sí lọ́dọ̀ àwọn tó ń ṣe gangan tàràtà. Fún ìdí èyí, mo ní ọpọlọ àti máa tún àwọn nǹkan kan tí ó bá bàjẹ́ nínú ilé ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀ ìgbà. Nítorí pé àwọn nǹkan kan tí ó wà lórí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ wípé ènìyàn kò lè rí ní agbègbè rẹ̀. Èyí ni ó jẹ́ wípé máa ní láti, tí máa ní láti bèèrè fún, èyí tí àwọn olóyìnbo ń pè ní order tí máa, tí máa bèèrè fún, tí wọ́n á sì, tí máa sì sanwó ní orí Íńtánẹ́ẹ̀tì tí wọ́n á sì ṣe kíni, tí wọ́n á sì gbé ránṣẹ́ sí mi tí mà á sì gbà. Èyí jẹ́ àwọn, àwọn orí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì tí mo ti máa ń ra nǹkan bí, àwọn bí Jiji, àwọn bí Temu, àwọn oríṣìíríṣìí, àwọn bí AliExpress ni mo ti máa ń ra nǹkan tí wọ́n á sì rí i dájú wípé wọ́n gbe dé ẹnu ọ̀nà ilé mi láti gbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣe àwọn oríṣìíríṣìí nǹkan yìí tó dẹ̀ jẹ́ wípé mi ò kábàámọ̀ rárá, rárá, rárá. Ǹkan tí mo bá ti bèèrè fún, ọ̀un nà ni wọ́n á sì gbé wá fún mi. Ǹkan tí mo bá sanwó fún ni wọ́n á gbé wá fún mi. Èyí jẹ́ ohun tí ó máa ń finú mi dùn tí ó sì jẹ́ ohun tí ó, tí ó rọrùn. Nítorí pé à ti gbé mọ́tò lọ síbẹ̀ láti lọ rà, ó máa ń nira. Ṣùgbọ́n tó bá rà tí wọ́n á sì gbé wá tí wọ́n á wá gbe sí ẹnu ọ̀nà rẹ, èyí tí àwọn olùdóyìnbò ń pè ní delivery.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn, mi ò kí àwọn ènìyàn wípé kíkíkí ki lọ títí beyen nítorí wípé àwọn ènìyàn ò ṣe pọ́n lé dáradára ju bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ ìgbà ni màá tiẹ kí wọn, lóníranpe èyí tí àwọn olòyìnbó ń pè ní casual greeting tí ó de jẹ̀ wípé tí n ba ti lè kí wọn ó ti dààbò nìyẹn. Ti bá ti kí wọn "Ẹ káàárọ̀", "Ẹ káàsán", "Ẹ káalẹ́", oníkálukú a sì máa lọ sí ibi títí ẹ. Kò sí ààyè fún ẹjọ́ tàbí ọ̀rọ̀ kan tí kò ní gbòǹgbò. Nítorí pé ọ̀pọ̀ ènìyàn ni ó ti di kíkí tí ó ti máa ń rojọ́ tí ò ní gbòǹgbò. Èmi kò kín fẹ́ràn láti ṣe èyí rárarárara nítorí pé àwọn ènìyàn ò ṣe pọ́nlé lọ títí báyẹn. Nítorí pé ọ̀rọ̀ tó bá bá wọn sọ̀ ni wọ́n á máa fi ṣe ìlòdì fún ọ tí wọ́n a sì máa fi tojọ́ rẹ̀. Fundi eyi èyí ni ó máa ń jẹ́ kí ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí, ẹ́, bí àìbáṣepọ̀ ṣe wà ní àárín wa. Ènìyàn tí a bá jọ ní ìbáṣepọ̀ kan lọ títí, mi ò kí ń fi bẹ́ẹ̀ kí wọn lọ títí báyẹn. Màá ti ẹ́ rora kí wọn "Ẹ káàárọ̀", "Ẹ káàsán", "Ẹ káalẹ́", oníkálukú a sì máa gba ọ̀nà tirẹ̀ lọ ní kíákíá.

Àsìkò tí mo bá rí wípé mi ò ní ǹkan tí mò ń ṣe tàràtàrà, àsìkò tí mo bá rí pé mi ò ní iṣẹ́ ni mo máa ń fọ aṣọ mi. Tí ó sì jẹ́ wípé mo máa fẹ́ràn láti jókòó tì kí ó le mọ dára dáradára tí mi ò sì ń fẹ́ kí ẹlòmíràn bá mi fọ. Èyí tí ó jẹ́ wípé torí pé mi ò fẹ́ràn láti máa gbé aṣọ lọ ilé alágbàfọ̀, tí ó sì jẹ́ wípé mo máa ń fẹ́ràn láti fọ ǹkan mi fúnra mi. Ìdí tí mi ò fi fẹ́ràn láti máa gbé aṣọ lọ ilé alágbàfọ̀ ni wípé wọ́n máa ń, tí wọ́n bá fẹ́ fọ aṣọ náà, wọ́n á kó mọ́ aṣọ ẹlòmíràn tí wọ́n á sì fọ tàbí kí wọ́n kó aṣọ funfun kan kó mọ́ dúdú tí a sì ṣì pọ̀. Èyí jẹ́ ohun tí mi ò fẹ́ràn rárá fún ìdí èyí, mo máa ń jókòó tì fúnra mi ní àsìkò tí mo bá rí wípé mi ò ní iṣẹ́ kan tàràtàrà tí mò ń ṣe ni màá sì fọ tí a sì mọ̀ tónítóní fúnra ra mi. Èyí ni ohun tí mo ti ń ṣe láti ìgbà tí mo ti gbọ́n jú, tí ó sì jẹ́ pé mo fẹ́ràn láti máa ṣe nítorí wípé èmi nìkan ló ń fọ aṣọ mi tó máa ń tẹ́ mi lọ́rùn bí ẹlòmíràn bá bá mi fọ kì í tẹ́ mi lọ́rùn. Èyí jẹ́ ohun tí jẹ́ pé èmi ló máa ń fẹ́ràn láti ṣe ní gbogbo ìgbà.

À, ó ti pẹ́ tí mo ti kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi nítorí wípé gbogbo àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ti kúrò níbi tí í ní orílẹ̀, orílẹ̀ ìpínlẹ̀ tí a jọ ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Fún ìdí èyí, ó ti pẹ́ tí mo ti rí wọn mọ́ ṣùgbọ́n a máa ń jọjọ ń pe ra wa, àsìjọjọ máa ń ríra wa nínú, ní orí íńtánẹ́ẹ̀tì. Àwọn bí a ṣe máa ń jọjọ ń ṣe bí fidio koolu tí èyí tí àwọn olóyìnbo ń pè ní video call. A de jọ máa ń ríra sí, àsìjọjọ máa ń dáwàdà tí a jọ dẹ́ẹ́ dá ẹ́fẹ̀ẹ́. Ṣùgbọ́n tí a ti ríra ní ojúkoró ojú gan gan gan gan mọ́, ó ti ṣe díẹ̀. Ó ti tó bí oṣù bí mẹ́fà tí a ti ríra gbẹ̀yìn. Mo sì máa ń ṣàárò wọ́n gidi tí ó jẹ̀jẹ̀ pé mo ní rí àrídájú wípé àwọn náà máa ń ṣàárò mi. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà la máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára láti gẹ́gẹ́ bí ìpè tàbí àtẹ̀ránsẹ́ ní àsìjọjọ máa ń sọ̀rọ̀ tí àsìjọjọ máa ń dáwàdà dẹ́fẹ̀ẹ́ àti gbogbo àwọn ìgbà tí a ti jọjọ lòpọ̀ tí a máa ń sọ oríṣìíríṣìí nípa àwọn ọmọge àti àwọn ohun tí a ti jọjọ ṣe pọ̀ ní sẹ́yìn.

Mo fẹ́ràn òwúrọ̀, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́. Méjèèjì náà ni mo fẹ́ràn. Nítorí wípé ìmọ́lẹ̀ ó jẹ́ ohun tó ṣe pàtàkì. Ìmọ́lẹ̀, Ọlọ́run má gba ojú ní ọwọ́ wa kó má ṣe ṣiṣe sọ wa sí òkùnkùn. Ìmọ́lẹ̀ jẹ́ ohun tí ó dára tí ó jẹ́ wípé kò sì ní àkàwé. Fún ìdí èyí, mo fẹ́ràn ìmọ́lẹ̀ àti òwúrọ̀ àti ìrọ̀lẹ́. Mo fẹ́ràn òwúrọ̀, mo fẹ́ràn ìmọ́lẹ̀ gidigidi tí ó sì jẹ́ wípé ohun tí ó dára ni. Èmi lérò wípé tí a bá béèrè lọ́wọ́ ọgọ́rùn ènìyàn, gbogbo wọn ni ó máa fẹ́ràn ìmọ́lẹ̀. Kò sí ẹni tí a sọ wípé òun ò fẹ́ràn ìmọ́lẹ̀. Fún ìdí èyí, èmi na, mo darapọ̀ mọ́ olórí ire, mo sọ wípé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́

Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé mo fẹ́ ga si tí mo sì fẹ́, mo fẹ́ kí àwọn iṣẹ́ tí màá máa ṣe kí ó gbé pẹ́élí àti wípé kó bá, kó bá ìgbà náà mu. Mi ò fẹ́ máa ṣe iṣẹ́ tí ó ti jẹ́ iṣẹ́ ayé àtijọ́, nítorí pé ìgbà ni gbogbo nǹkan àti wípé bí ayé bá ṣe ń yí ló ṣe yẹ, kí èèyàn máa bá wọn yí. Mo fẹ́ máa lo àwọn irinṣẹ́ tí wọ́n máa ń lò ní ìgbà náà, àwọn ẹ̀rọ tí wọ́n máa ń lò ní ìgbà náà, àwọn ohun tí wọ́n máa ń ṣe ní ìgbà náà. Àwọn èrò mi rè fún iṣẹ́ ọjọ́ iwájú tí ó sì jẹ́ ohun tí ó jẹ́ wípé mo lérò wípé á fún mi ní àǹfàní tí a sì ran mí lọ́wọ́ nínú iṣẹ́ náà tí a lè jẹ́ kí iṣẹ́ mi kí ó bá ìgbà mu, kí ó sì jẹ́ pé kí àwọn oníbàárà mi túbọ̀ lè máa, máa bá mi ṣiṣẹ́, kí wọ́n sì lè máa ṣe kìn-ín, kí wọ́n lè máa fi mí hàn fún àwọn ènìyàn wípé ẹni tí ó bá wọn ṣiṣẹ́ rè, ẹni tí ó bá wọn ṣiṣẹ́ rè kí wọ́n, àwọn yẹn náà kí wọ́n sì lè máa gbé iṣẹ́ fún mi títí tí Olúwa á fi tán tí a sì fi di ohun tí ó jẹ́ wípé ó tàn kárí ayé. Èyí ni àwọn èròǹgbà mi fún iṣẹ́ ọjọ́ iwájú.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ni àwọn nǹkan wọ̀nyí. Mo jẹ́ ènìyàn kan tí ó ní sùúrù tí ó sì jẹ́ wípé mo máa ń tẹ́tí sílẹ̀ fún àwọn ènìyàn. Nínú ọgbà, ní ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn oníbàárà mi tí ó jẹ́ wípé wọ́n máa fi ara kí. Ṣùgbọ́n ohun kan tí mo kọ́ nínú àti máa ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí èèyàn tí wọ́n ń pè iṣẹ́ fún ni wípé sùúrù. Ti ó sì jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé sùúrù yìí ni mo máa fi jáwé olúborí tí mo sì máa ń fi tayọ ju àwọn akẹgbẹ́ mi lọ nítorí wípé màá fi sùúrù tẹ́ ẹ lọ́rùn tí màá sì fi sùúrù ṣàlàyé àwọn nǹkan tí ò wọ́n tí ó mú ẹ máa fi, tí ó mú àwọn oníbàárà mìíràn tí ó mú wọn tí wọ́n fi ń bínú. Màá ṣàlàyé gidigidi fún wọn pẹ̀lú sùúrù. Èyí tó jẹ́ wípé ní gbẹ̀ngbẹ̀yìn àwọn náà á fara balẹ̀ wípé òótọ́ náà ni wọ́n ń sọ wípé àbí àwọn gan-an ni wọ́n kọ jáde ìwọ̀n tí wọ́n ń kí. Èyí jẹ́ ohun tí ó jẹ́ wípé mo máa fi bo orí wọn tí wọ́n sì ṣe fẹ́ràn kí wọ́n máa bá mi ṣe iṣẹ́ pọ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá wá. Tí ó sì jẹ́ wípé èyí ni mo fi tayọ ju àwọn tí ó kù lọ nítorí wípé èèyàn méjì ò lè máa bínú pọ̀. Tí wọ́n bá ti ń bínú pọ̀ ohun tí wọ́n fẹ́ ṣe ò ní di ṣíṣe gbogbo rẹ̀ á sì dàrú tí ó sì jẹ́ wípé kò ní ṣe é ṣe.

Àwọn áàpù tí mo máa ń lò jù ni Facebook, Twitter àti Instagram. Tí mo sì máa ń fẹ́ràn láti wà lórí Twitter ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé oríṣiríṣi ohun tí ó bá ń lọ ní gbogbo àgbáyé ni mo máa ń rí lórí rẹ̀. Eeh, áàpù tí mo tún máa ń fẹ́ràn láti lò jù ìyẹn ó wà fún àwọn tí mo bá ń ṣiṣẹ́ tàbí àwọn olólùfẹ́ mi tàbí àwọn ẹbí mi, èyí tí a ń pè ní WhatsApp. Èyí jẹ́ ohun tí mo máa ń wà ní orí rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí ó sì jẹ́ wípé ibẹ̀ ni mo ti máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Tí ó bá ní oríṣiríṣi nǹkan tí a fẹ́ bá ara wa sọ tàbí tí a fẹ́ ṣe, eeh, èyí tí wọ́n ń pè ní fídíò call tí a bá fẹ́ ṣe, lórí WhatsApp náà la ti máa ń ṣe tí a sì bá ara wa sọ̀rọ̀ tàbí tí a gbé iṣẹ́ fúnra wa. Ṣùgbọ́n èyí Twitter náà mo máa ń lò dáradára nítorí pé mo máa ń ka kọ̀mẹ́ǹtì tí mo sì máa ń ka oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá ń sọ ní àgbáyé. Èyí jẹ́ ohun tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ mo máa ń rí ohun méjì tàbí ohun mẹ́ta láti kọ́gbọ́n nínú rẹ̀ tí ó sì jẹ́ ohun tí ó dára tí mo fẹ́ràn láti máa ṣe ní ìgbà tí mo ò bá ti ṣiṣẹ́.

Ìmọ̀ tuntun tí mò ń gbèrò láti kọ́ ni bí a ṣe ń fi ẹ̀rọ ayélujára bí a ṣe fi n pa owó wọlé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ayé ti di ayé ọ̀làjú, tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ oríṣìríṣì ni iṣẹ́ tí àwọn èèyàn ń ṣe, tí ó jẹ́ wipé láti orí ẹ̀rọ ayélujára ni. Èyí tí àwọn olóyìnbo ń pè ní digital jobs lóríṣíríṣì tí ó jẹ́ wípé gbélépawó ni à ń pè é, tí ó lè máa àwọn remote job tí èyí gẹ́gẹ́ bí olóyìnbó tí àwọn ènìyàn lè máa ṣe. Mo fẹ́ ní ìmọ̀ nípa, pàápàá jùlọ nípa AI tí ayé ń ṣe nísinyí. Nítorí wípé mo rí ọjọ́ wájú nínú rẹ̀, tí ó sì jẹ́ wípé AI ni àwọn ènìyàn ń lò jù nísinyí. Mo fẹ́ ní ìmọ̀ tí ó yè kooro ní orí rẹ̀, tí ó sì jẹ́ wípé ní ti ó bá yá tí mò sì máa mọ̀. Nítorí pé mò ń gbé àwọn ìgbésẹ̀ kan láti mọ̀ tí mò sì ní ìgbàgbọ́ wípé mo máa mọ̀ ni tí mà sì máa fi iṣẹ́ ṣe tí mà máa po owó nídìí rẹ̀.

Rárá o, mi ò tí ì ní ọkọ̀. Ṣùgbọ́n mo ń gbèrò láti ra ọkọ̀ tí Ọlọ́run kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni àìní ọkọ̀ máa ń jẹ mí níyà tí ó sì jẹ́ wípé kò kí ó jẹ́ ǹkan tí ò kín fi inú mi dùn. Nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ kan, tí ó jẹ́ wípé mà ṣẹ̀ṣẹ̀ máa dúró lẹ́gbẹ̀ẹ́ títì ni láti máa wá ọkọ̀. Ṣùgbọ́n tí àkókò tún ti lè lọ kí ó tó di pé mo ti rí ọkọ̀ àti wípé iṣẹ́ tí mò ń ṣe ó nílò ọkọ̀, tí ó jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé gbogbo tí máa ń rí nídìí iṣẹ́ tí mò ń ṣe ni mo ṣẹ̀ máa kó lé orí ọkọ̀ láti jẹ́ wípé mo ṣe àyálòrẹ kí wọ́n lè bá mi kó ẹrù lọ síbi tí mo ti fẹ́ lò ó. Èyí jẹ́ ohun tí kò dùn mọ́ mi nínú tí ó sì jẹ́ wípé mo fẹ́ láti mo fẹ́ tí mo sì ní tí mo sì ń lo gbogbo ipá mi àti akitiyan mi láti rí wípé èmi náà ni ọkọ̀ tèmi tí ó lè máa bá mi kó ẹrù àti fún ọkọ̀ èyí tí èèyàn lè má fi gbafẹ́ gbéni lọ síbi tí ó bá wù ni tí ó bá wù mí.

Ọ̀pọ̀ ìgbà ni mi ò kí ń wọ ìbòjú torí pé àwọn ìbòjú tí mo máa ń wọ, ó jẹ́ àwọn ìbòjú àwọn tí ó jẹ́ pé ti ìgbafẹ́ lásán ni, tí ó jẹ́ jẹ́ pé ìgbà tí màá ti ríi wípé pé a kì ń wọ, tí ó jẹ́ pé mo kàn wí pé kì ń wọ ni mo máa ń wọ àwọn nǹkan yìí. Fún ìdí èyí mi ò kí ń wọ ní gbogbo ìgbà. Mo rí ọjọ́ mìíràn to jẹ́ pé mi ò kí ń wọ, ó sì jẹ́ wípé ìgbà tí màá ń jáde tàbí tí ó ní ibìkan tí mo kàn fẹ́ ṣákọ́lọ ni mo máa ń wọ àwọn nǹkan bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé mo máa ń tẹ̀lé ọ̀rọ̀ Yorùbá wípé "ábeẹ́rẹ́ ọ̀nà ko kín sìnà". Àwọn ọ̀nà tí mi ò bá mọ̀, bóyá mo ṣẹ̀ṣẹ̀ dé ìlú náà ni tàbí bóyá mo lọ ṣiṣẹ́ ní ìlú náà tí ó sì jẹ́ àwọn ọ̀nà ibi tí mi ò mọ̀, tàbí bóyá mo lọ sí e-- pàápàá ní ìlú tí mò ń gbé, tí mo bá lọ sí àdúgbò mìíràn tí mi ò sì mọ̀ ọ̀nà, mo máa ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn èyí tí màá fi sọnù. Mí kì í fẹ́ kí n sọnù nítorí pé iṣẹ́ ọ̀nà méjì ni, tó bá ti lò sọnù wá sẹsẹ̀ máa wọ ọ̀nà kíri. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá, "ábẹ́erẹ́ ọ̀nà kì í ṣìnà" ni Yorùbá sọ. Fún ìdí èyí, mo máa ń bèèrè ọ̀nà dáradára tí ó sì jẹ́ wípé àwọn ènìyàn máa ń júwe. A máa ń rí ẹlòmíràn náà tí ó bá jẹ́ wípé kò ní, kò ní, kò ní júwe nítorí wípé ara ẹlòmíràn kan gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé oríṣiríṣi àwọn ènìyàn ni a ní nílé ayé tí ó sì jẹ́ wípé wọ́n máa ń ṣe oríkorí nígbà mìíràn. Ṣùgbọ́n ìbẹ̀rè ò kí ń fa ìjà tí ó jẹ́ wípé màá tún lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn tí màá sì lọ bèèrè tí wọ́n á sì júwe tàbí kí wọ́n mú mi débẹ̀.

Oríṣìí ibi ni mo ti máa ń ra ǹkan. Mo máa ń ra ǹkan ní orí íńtánẹ́ẹ̀tì, mo sì máa ń ra ǹkan ní àdúgbò tàbí ìlú tí mo wà, èyí tí àwọn olóyún fọn máa ń pè ní súpámákẹ́tì àbí máà, tí mo sì máa ń lọ ra ǹkan oríṣìíríṣìí àwọn ǹkan níbẹ̀ ni mo máa ń rà. Tàbí kí n ra ǹkan ní orí íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí àwọn ǹkan, àwọn ǹkan ibi iná tàbí àwọn ǹkan tí à ń lò nílé tó jẹ́ àwọn ǹkan pẹpẹpẹ́ ni mo máa ń rà ní orí íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan tí mo sì máa ń rà ní, ní ojú ayé tí ó jẹ́ wípé màá fi ẹsẹ̀ mi rìn lọ tàbí kí n gbé ọ̀kadà tàbí kí n wọ mọ́tò lọ ni àwọn bí aṣọ, àwọn bí ohun jíjẹ tàbí oríṣìíríṣìí àwọn ǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń lọ ń rà ní fúnra mi ní àwọn bí mall tàbí oríṣìíríṣìí àwọn ibi tí ilé ìtajà tí wọ́n ti ń ta ǹkan.